Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn ní ìlànà Yorùbá pẹ̀lú èdè òyìnbó, ìyẹn gẹ̀ẹ́sì, English. Ó ní í ṣe pẹ̀lú ẹni tí mo fẹ́ kí. Tí ó bá jẹ́ ẹni tí ó jẹ́ ọmọ Yorùbá tí ó sì jù mí lọ, gẹ́gẹ́ bí ìlànà Yorùbá kí obìnrin kí ó kúnlẹ̀ kí ẹni tí ó jù lọ. Mo máa ń kúnlẹ̀ kí ẹni tí ó bá jù mí lọ. Yálà obìnrin tàbí ọkùnrin ní èdè Yorùbá. Bá sì jẹ́ òwúrọ̀, ọ̀sán àbí alẹ́, a ṣe "ẹ kaarọ", "ẹ káàsán", "ẹ káalẹ́". Tàbí tí ó bá jẹ́ bí ọwọ́ ìrọ̀lẹ́, a ní "ẹ kú ìrọ̀lẹ́". Tí ó bá sì jẹ́ pé èèyàn fẹ́ lọ sùn, a ní "ó dà á rọ̀". Báyìí ni èèyàn ṣe máa ń kí ẹni tí ó bá jù mí lọ ní èdè Yorùbá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ní èdè òyìnbó, eléyìí jẹ́ "good morning", "good afternoon", "good night" àbí "good evening" fún àwọn tó bá ju èèyàn lọ. Nígbà mìíràn ọ̀pọ̀ àwọn èèyàn tó bá sì gbọ́ jẹ ẹni tí ò gbọ́ èdè Yorùbá kò pọn dandan láti kúnlẹ̀ kí wọn gẹ́gẹ́ bí ọmọ obìnrin. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ẹni tó jẹ́ bí ojú ẹgbẹ́ tàbí ojúlùmọ̀ tàbí ẹni tí èèyàn jù lọ, èèyàn ko nílò àti kúnlẹ̀. Nítorí eléyìí kò, kò nílò àti ìbọ̀wọ̀ fún ẹni, kò, èèyàn nílò àti ìbọ̀wọ̀ fún ẹni tí èèyàn jẹ́ ojú ẹgbẹ́ rẹ̀ tàbí tí èèyàn jù lọ. Ẹ̀yàn á kọ kí èèyàn pé "káàsán", "káàárọ̀" ìyẹn fún òwúrọ̀. "Káàsán" fún ọ̀sán, "káalẹ́" àbí "kú ìrọ̀lẹ́", "ó dà á rọ̀" fún ẹni bẹ́ẹ̀. Mo máa ń kí àwọn ènìyàn ní ìlànà Yorùbá pẹ̀lú èdè òyìnbó, ìyẹn gẹ̀ẹ́sì, English. Tí ó bá jẹ́ ọmọkùnrin ni ló fẹ́ kí àgbàlagbà a dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin láti kí wọn. Tí ó bá sì jẹ́ ọmọbìnrin, a kúnlẹ̀ láti kí wọn. Ṣùgbọ́n tí ó jẹ́ ojúlùmọ̀ àbí ti ojú ẹgbẹ́ èèyàn àbí ẹni tí èèyàn jù lọ, èèyàn ò gbọdọ̀ dọ̀bálẹ̀ tàbí kúnlẹ̀. Tí ó bá sì jẹ́ ẹni tó jù èèyàn lọ fẹ́rẹ́fẹ́ díẹ̀ tí ó fi bẹ́ẹ̀ gba ọdún púpọ̀ tàbí ọjọ́ púpọ̀ lọ́wọ́ èèyàn, èèyàn kò lè tẹríba díẹ̀ láti kíru ẹni bẹ́ẹ̀. Mo máa ń kí èèyàn tí èèyàn bá sì dé ibìkan tí èèyàn bá èèyàn níbẹ̀. Yálà ojú ẹgbẹ́ èèyàn tàbí ẹni tíi èèyàn àbí ẹni tó jù èèyàn lọ. Ẹ̀yàn ńlá ti kí wọn ní ẹni tí èèyàn bá bá níbi tí èèyàn bá dé pé bí "ẹ kú ìjókòó" àbí "ẹ kú ìwájú". Ẹni tí ó bá síwájú èèyàn dé ibi tí èèyàn wà. Tí èèyàn bá sì ń ṣiṣẹ́ náà ní ilẹ̀ Yorùbá, ó tún ní bí wọ́n tó ṣe ń kí èèyàn wípé "o kú isẹ́". Oríṣiríṣi nǹkan ní ilẹ̀ Yorùbá ló ní èké fún nǹkan tí wọ́n bá ń ṣe. Yorùbá fẹ́ràn rẹ̀ dáadáa. Ẹni tó ń jẹ́ onídìrí tí ó ń di irun èèyàn, èèyàn máa ń kí pé "o kú ẹwà o". Ẹni tí ó ṣẹ̀ bímo á ní "kọ́ kú ọwọ́ lómi". Ẹni tí ó ṣẹ̀ padàá nú ènìyàn, ènìyàn rẹ̀ bí àbúrò ẹ̀gbọ́n àbí ẹnikẹ́ni tó súnmọ́ á ní "ọ kú ara, a fẹ́ rà á kú". Ẹni tí, ẹni, akọ̀pe oríṣiríṣi iṣẹ́ ló ní èké tirẹ̀ ní ilẹ̀ Yorùbá. Àti àwọn akọ̀pe ẹni tó ń rọ irin, ẹni tó ń wá ọkọ̀, gbogbo e pátápátá ló ní èké. Irù ẹni tó ń ránṣọ fún èèyàn, àwọn Yorùbá á ní, "ẹ kú amúnidára". Èmi náà máa ń kí èèyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí tó ṣe kókó jùlọ fún èèyàn láti mọ̀ ni èeki òwúrọ̀, ọ̀sán, alẹ́ àti bí èèyàn ṣe máa tẹríba fún ẹni tó jù èèyàn lọ níṣẹ́ èèyàn bá fẹ́ kí irú àwọn ẹni bẹ́ẹ̀ nítorí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá láti bọ̀wọ̀ fún àgbàlagbà. Gẹ́gẹ́ bí ìní, gẹ́gẹ́ bí ọmọdé, mo máa ń kí èèyàn tí ó bá jẹ́ òwúrọ̀, ọ̀sán àti alẹ́ "ẹ kaarọ", "ẹ káàsán", "ẹ káalẹ́", "ẹ kú ìrọ̀lẹ́", "ó dà á rọ̀" tí èèyàn bá fẹ́ lọ sùn. Tí ó bá sì jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́ tí èèyàn bá nídi iṣẹ́ máa ń kí wọn "ọ kú iṣẹ́". Oríṣiríṣi èeki ló wà fún nǹkan oríṣiríṣi ní ilẹ̀ Yorùbá tí èèyàn ò bá tẹ̀ wá mọ̀.